Ṣàlàyé bí a ṣe ń ya àwòrán rere. Àwòrán rere ó ní fí ṣe pẹ̀lú kámẹ́rà. Èyí tí a bá lò láti fi ya àwòrán náà. Àmọ́ tí kámẹ́rà yẹn ò bá dára, àwòrán náà ò ní dára.

Báwo ni ojú ọjọ́ ṣe rí ní ọ̀dọ̀ rẹ? Ojú ọjọ́ dára, ojú ọjọ́ rẹwà, ojú ọjọ́ ó tutù, àmọ́ òjò rọ̀ ní àná ní agbègbè yìí, síbẹ̀síbẹ̀ ojú ọjọ́ sì dára.

Ọjọ́ mélòó ni o ní fún ìsinmi nínú ọdún? Nígbà tí a máa ń sinmi nínú ọdún, ó máa ń bọ́ sí nígbà tí a bá gba ààyè ní ẹnu iṣẹ́. A sì máa ń sinmi ní bí ẹ̀ẹ̀mejì lọ́dún, ní bí oṣù mẹ́fà àti oṣù kejìlá.

Ṣé o ní àìsàn ìkórìíra oúnjẹ kankan? Rárá o, èmi ò ní àìsàn ìkóríra oúnjẹ. Kò sí oúnjẹ èyí tí èmi ò lè jẹ, kò sì sí oúnjẹ èyí tí ò bá èmi lára mu. Pàápàá jùlọ oúnjẹ wa ní orílẹ̀-èdè Nàìjíríà.

Lérò rẹ, báwo ni àwọn ìkànnì ìbáraẹnisọ̀rọ̀ ṣe rí? Oríṣiríṣi ọ̀nà oun ni a lè fi bá ara wa sọ̀rọ̀ ní ayé òde òní tí a ti ní ayélujára? A lè sọ̀rọ̀ ní orí fóònù alágbèéká wa, a sì lè sọ̀rọ̀ ní orí ẹ̀rọ kọ̀m̀pútà wa tí a lè fi tẹ àtẹ̀ránsẹ́.

Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Rárá o, èmi ò kí ń ní ìrora nígbà tí a bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. A máa ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn ní ilé ìjọsìn tí a ó gbàdúrà àti a ó wàásù ni ẹni tó bá sì ti ń ṣe gbogbo eléyìí kò ní ní ìrora níwájú àwọn ènìyàn.

Mo fẹ́ran oríṣiríṣi oúnjẹ, oúnjẹ bíi ìrẹsì, ẹwà, àmàlà, fùfú, ẹ̀bà àti ọbẹ̀ èyí tí ó gbádùn bíi ẹ̀fọ́ rírò àti ọbẹ̀ ẹ̀gúsí tàbí ọbẹ̀ ewédú àti ọbẹ̀ ẹja.

Ibi ni a lè lọ nígbà tí a bá fẹ́ wà ní ibìkan tí a bá fẹ́ jẹ̀gbádùn àbí tí a bá fẹ́ sinmi. A lè lọ sí ilé ìtura àbí ká lọ sí etí odò níbití gbogbo ẹ̀ ti dákẹ́ jẹ́jẹ́. A le rọra jókòó ká sì rọra máa mu ọtí ẹlẹ́rìndòdò.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí ń máa jẹ oúnjẹ tí yóò fún mi ní okun àti agbára, oúnjẹ bí ẹwà, bí ìrẹsì, bí mo sì tún fẹ́ràn kí n máa jẹ èso náà. Nítorí pé èso dára lọ́pọ̀lọpọ̀ fún àgọ́ ara wa.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Ìmọ̀ tuntun pọ̀ ní oríṣìíríṣìí àmọ́ ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ òun ni a ń pè ní AI automation nítorí wípé òun ni ó gba ayé kan ní ayé òde òní.

Ṣé, ṣé o jẹ́ ẹni tí ó máa ń jẹ ẹran? Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ ẹran nítorí wípé ẹran jẹ́ oúnjẹ kan tó máa ń fún wa ní protein. Ó sì jẹ́ kí ara máa ń jí pépé. Ó máa ń fún ara ní gbogbo èròjà tí ara ní láti lè dàgbà sókè síi.

"Ṣàlàyé fún wa bí o ṣe lo ìgbà ọmọdé rẹ? Ìgbà ọmọdé mi jẹ́ ìgbà kan tí mi ò le gbàgbé ní ayé mi nítorí wípé oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀, oríṣiríṣi àwọn ọ̀rẹ́, oríṣiríṣi àwọn èèyàn ni mo bá pàdé nígbà tí à ń dàgbà. Láti kékeré nígbà tá a lọ ilé ìwé alákọ́kọ́bẹ́rẹ́, a pàdé àwọn ọ̀rẹ́ tí a jọ máa ń ṣeré papọ̀. Nígbà tá a sì dé ilé ìwé secondary school náà, ó ní àwọn ọ̀rẹ́ ta tún jọ pàdé, àwọn ọ̀rẹ́ ta jọ máa ń kàwé, ta jọ máa ń gbá bọ́ọ̀lù, ta sì jọ máa ń ṣe gbogbo nǹkan nínú laboratory nítorí wípé science class ni mo wà nígbà náà. Díẹ̀ a tún lọ sí ilé ìwé gíga, tún pàdé oríṣiríṣi àwọn ènìyàn. Nítorí ìdí èyí, oríṣiríṣi nǹkan ni mo ti kọ́ tí mo sì ti mọ̀.

Ṣàlàyé bí o ṣe ń tọ́jú aṣọ rẹ. Aṣọ mi tí n bá ti fọ tán ní ìjọ́ọ́ saturday, màá sa sí òòrùn, tó bá sì ti gbẹ, màá lọ̀ọ́ ní ìrọ̀lẹ́, màá sì ka sínú àwọn báàgì mi tí màá sì mọ rí wọ́n wọ̀ ní àárín ọ̀sẹ̀. Mo máa ń fín tùràrí sí èyí tí àwọn olóyìnbo ń pè ní perfume, màá fín wọn sí i kí àwọn aṣọ yẹn lè máa run òórùn dáadáa.

Sọ fún wa nípa ohun tí ó yà ọ́ lẹ́nu. Oríṣìíríṣìí ìṣẹ̀lẹ̀ ni ó ti ṣẹlẹ̀. Nítorí ìdí èyí, mi ò tiẹ̀ le rántí pé ìṣẹ̀lẹ̀ kan báyìí òun ni ó yà mí lẹ́nu. Nítorí wípé ojú ti rí, etí sì ti gbọ́.

Ṣàlàyé ìlú kékeré kan tí o mọ̀ dáadáa. Òrúkọ ìlú kékeré tí mo mọ̀ náà ni a ń pè ní Jẹba tó wà ní Kwara State ní Nàìjíríà. Ìlú yi je ìlú kan ti mo fẹ́ràn nítorí wípé kini àwọn nkan meremere wa níbẹ̀ odò ńlá kan náà sì wà níbẹ̀ ta ń pè ní òyà.

Sọ fún wa nípa àjọyọ̀ ìkórè. Ìkórè jẹ́ ǹkan tí àwọn ènìyàn máa ń se, pàápàá jùlọ àwọn àgbè tí wọ́n bá ti fi àkókò ọ̀gbìn tí wọ́n ti gbin ǹkan sí oko wọn tó bá sì di àkókò ìkórè, wọn ó lọ fi tayọ̀tayọ̀ lọ ká gbogbo ìkórè wọn.

Ṣé o ti gun alùpùpù rí? Bẹ́ẹ̀ni, mo ti gun alùpùpù rí dáadáa. Nígbà yẹn tí mo bá ń lọ sí ibiṣẹ́, alùpùpù ni mo máa ń gùn ní òwúrọ̀ tí a ó sì lọ sí ibiṣẹ́. Tí a bá ń bọ̀ láti ibiṣẹ́ náà, alùpùpù yìí náà ni a máa ń gùn.

Ṣé o máa ń kọ́ nǹkan ní orí íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni o, mo máa ń kọ́ nǹkan ní orí íńtánẹ́ẹ̀tì mo sì ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Mo ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan lórí íńtánẹ́ẹ̀tì tó sì wúlò fún mi ní ọjọ́ òní. Pàápàá jù lọ, àwọn ẹ̀kọ́ yìí ó jẹ́ àwọn ẹ̀kọ́ tí ó mú mi dé ibi tí mo wà lónìí.

Báwo ni gbogbo àdúgbò rẹ ṣe rí? Ṣé o sì fẹ́ràn ko máa gbé ní àdúgbò rẹ? Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn àdúgbò mi lọ́pọ̀lọpọ̀ nítorí wípé iná àdúgbò mi gan-an ìyẹn ti tó lọ́tọ̀. A máa ń lo iná bó ṣe wù wá ni.

Ṣé o máa ń ra nǹkan ní orí íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn kí n máa ra nǹkan ní orí íńtánẹ́ẹ̀tì. Àmọ́ kí n tó ra nǹkan yẹn, màá wò dáadáa, màá sì wo nǹkan tí àwọn ènìyàn ti so nípa ọjà náà, èyí tí àwọn eléyìnbó ń pè ní review. Tí mbá ti wo review yìí tán ni màá tó ra nǹkan tí mo fẹ́ rà yìí. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan sì ni mo ti rà ní orí íńtánẹ́ẹ̀tì, pàápàá jùlọ fóònù tàbí tẹlifíṣàn tàbí bàtà tàbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo ti rà ní orí íńtánẹ́ẹ̀tì.